Owó pínpín pẹ̀lú ọ̀rẹ́ ní tèmi ó jẹ́ ohun tó jẹ́ ẹlẹ́gẹ́. Nígbà mìíràn tí ọ̀rẹ́ bá wá bá mi wípé, "à, ọ̀rẹ́ mi jọ yá mi ní bí ẹgbẹ̀rún kan náírà." Tí mo dẹ̀ mọ̀ wípé kò sí agbára fún mi láti yá ní owó tó tó bẹ́ẹ̀, màá sọ fún un wípé, "à, ọ̀rẹ́ má bínu, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ló wà lọ́wọ́ mi òun, owó tó wà lọ́wọ́ mi ò tó ẹgbẹ̀rún kan náírà." Èrèdí tí mo ṣe sọ fún un ni wípé, tí mo ṣe sọ bẹ́ẹ̀ fún un ni wípé tí mo bá fún un ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ìyẹn jẹ́ ìlàjì owó tí ó wà lọ́wọ́ mi. Èmi ná à lè rí nǹkan múdání. Ṣùgbọ́n tí ọ̀rẹ́ mi bá mọ̀ wípé ẹgbẹ̀rún náírà ló wà lọ́wọ́ mi, ó lè máa rò wípé mo ní owó mìíràn níbo mìíràn kí n fún un ní gbogbo yẹn. Nítorí náà pínpín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ ó jẹ́ ohun tó jẹ́ ẹlẹ́gẹ́. Nígbà mìíràn ó máa dàbí ẹni tí à pe kó wá jẹun tí ó ń di ọwọ́ ẹni mú. Àwọn ọ̀rẹ́ mìíràn ti lè rò pé bóyá ẹ̀tọ́ wọn ni kí wọ́n rán gba owó lọ́wọ́ mi. Ṣùgbọ́n ọ̀rẹ́ yàtọ̀ sọ́ ọ̀rẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ lá-- lákọ̀ọ̀kọ́ wípé owó pínpín pẹ̀lú àwọn ọ̀rẹ́ ó jẹ́ ohun tó jẹ́ ẹlẹ́gẹ́. Àwọn mìíràn wà, ohun tí ẹ bá fún wọn, wọ́n ó ní tẹ̀ lọ́run. Ṣùgbọ́n àwọn mìíràn bí ẹni wípé kí ẹ kó gbogbo ohun tó wà nínú àpò yín kí ẹ kó lè wọn lọ́wọ́ ló máa ń rí lójú wọn. Ṣùgbọ́n ní tèmi o, mo lè, mo lè ṣe ìrúbọ fún ọ̀rẹ́, bó tí ẹ́ lè má jẹ́ ọ̀rẹ́ mi gan, kó tí ẹ́ jẹ́ ará ita tàbí ẹni tí mo kò mọ̀ rí, mò ṣi lè fún un lówó. Kò ju bẹ́ẹ̀ lọ.

Àpò owó mi gẹ́gẹ́ bí orúkọ tá pè àpò owó ni, owó náà ni mo máa ń kó sí inú ẹ. Owó tí mo bá fẹ́ ná bóyà lọ́sẹ̀ kan tí mo bá ti lọ gbà nílé ìfowópamọ́ fún àpẹẹrẹ, ní irú ọ̀sẹ̀ tó kọjá yìí, mo gbà bí ẹgbẹ̀rún mẹ́wàá, mo sì kó sínú àpò owó mi. Lẹ́yìn yẹn, nínú àpò owó mi mo tún máa ń ní káàdì ìdánimọ̀ tí wọ́n fún mi níbí iṣẹ́. Ìyẹn ni mo máa ń fi han àwọn aṣọ́nà tí ó wà lẹ́nu ọ̀nà níbí iṣẹ́ kí wọ́n tó lè gbà mí láàyè láti wọ inú ọgbà ibi iṣẹ́ wa. Torí wọ́n ti fòfin lélẹ̀ wípé ẹnikẹ́ni tí ò bá ti fi káàdì ìdánimọ̀ ẹ̀ han àwọn aṣọ́nà, wọn kò gbọdọ̀ jẹ́ kí ó wọ inú ọgbà ibi iṣẹ́. Nítorí ìdí èyí, kí ń máa ba à gbàgbé ẹ̀ sílé, káàdì ìdánimọ̀ mi, màá fi, mo máa ń fi sínú àpò owó mi àti owó tí mo mọ̀ wípé ní wọ́n bá, ó máa gbé mi lọ gbé mi bọ̀ tí mo bá dẹ̀ fẹ́ ra nǹkan pẹ́pẹ̀pẹ́ lọ́nà. Màá lòore ọ̀fẹ́ àti mú owó láti ràá. Kò ní jẹ́ pé màá tún máa sáré sókèsódò tàbí kí n màá wá ibi tí mo ti fẹ́ gbà owó tàbí kí màá wá lé ìfowópamọ́ tí mo ti lè gba owó. Owó tí mo rí wípé ó máa tó mi ná fún bí ọ̀sẹ̀ kan tí n bá ti gbà, màá kó sínú ẹ̀. Àpọ̀, káàdì ìdánimọ̀ tí mo máa ń fi han àwọn aṣọ́nà tí n bá dé ibi iṣẹ́ náà ó wà nínú ẹ̀. Àwọn nǹkan tí mo máa ń fi sínú àpò owó mi nìyẹn. Kò ju bẹ́ẹ̀ lọ.